Mo máa ń ran àwọn ènìyàn lọ́wọ́ ní oríṣiríṣi ọ̀nà, ní nípa kin fúnyan l'ówo, ki n ràn yàn lọ́wọ́ ni, kin ṣe àlàyé ǹkan fún yàn, tàbí kin ṣe àfihàn fún yàn, tàbí ki n fún yàn ní àlàyé ǹkan tí ò bá yẹ. Ọ̀nà púpọ̀ ni mo máa ń gbà láti ran àwọn ènìyàn lọ́wọ́

Mo fẹ́ràn àwọn òbí mi, mo fẹ́ràn àwọn ọ̀rẹ́ mi, mo fẹ́ràn àwọn ará ibi iṣẹ́ mi, mo fẹ́ràn àwọn ẹ̀gbọ́n mi, mo fẹ́ràn àwọn ojúlùmọ̀, ará, ọ̀rẹ́, mo fẹ́ràn ẹni tó bá fẹ́ràn mi náà, mo fẹ́ràn àwọn èèyàn oríṣìíríṣìí, àmọ ẹ̀gbọ́n mi, àwọn òbí mi, àwọn àbúrò, àwọn àbá, àwọn tí mo ń bá ṣiṣẹ́, àwọn yẹn ni mo fẹ́ràn jù ní gbogbo ọ̀nà.

Bẹ́ẹ̀ni, mo máa ń rántí àlá mi lọ́pọ̀lọpọ̀. Mo máa ń rántí oríṣìíríṣìí, gbogbo ijọ́ tí mo bá ti lá là, mo máa ń rántí. Ìgbà mí ìsìn ni mo máa ń bèrè ìtumọ̀ àlá lọ́wọ́ àwọn tí ó bá ní ìmọ̀, tí ó bá dé dàgbà jù mí lọ. Mo má ń bèrè ìtumọ̀ àlá lọ́wọ́ wọn bí àwọn òbí mi, bí àwọn àlùfáà, àwọn yẹn ni mo mọ̀ pé mo máa ń bá sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ àlá tí mo má ń bèrè ìtumọ̀ àlá tí mo bá rántí ní ọwọ́ wọn.

Ó ti ṣe díẹ̀ àbí ó ti pẹ́ gan tí mo ti kẹ́yìn lọ sí ibi orin torí mo jẹ́ ẹnìkan tí ò fẹ́ran àti má jáde lọ sí ibi orin tàbí ibi tí ariwo bá wà. Fún ìdí èyí, ó ti pẹ́ díẹ̀ ó ti ṣe díẹ̀ tí mo ti lọ sí ibi orin torí pé mi ò fẹ́ ariwo, mi ò kín gbádùn ibi tí ariwo bá pọ̀ sí jù.

Oríṣiríṣi app ni mo máa ń lò jù. Àwọn app tí mo dè, màá tí mo fẹ́ràn àti máa lò òun ni àwọn app ìyẹn social media. Àwọn bí Facebook, bí WhatsApp, bí Instagram, bí Twitter, bí oríṣiríṣi app àti Silentio. Irú àwọn app tí mo fẹ́ràn láti máa lò jù òun ni eléyìí torí pé ó máa ń mú inú mi dùn ó sì máa ń dá mi lára yá.

Irú fóònù alágbèéká tí mo ń lò, òun ni ẹ̀rọ Infinix torípé mo fẹ́ràn Infinix. Mo, mo, mo sì fẹ́ràn àwọn, àwọn irú fóònù alágbèéká tó ń ma ń ṣe. Fún ìdí èyí Infinix ni mo ń lò. Àmọ́ mo ti ń pinu láti ra àwọn fóònù, àwọn fóònù alágbèéká mi, mìíràn bí iPhone tàbí Samsung ni mo ń pinu lọ́kàn láti ra.

Bẹ́ẹ̀ni, mo mọ bí a ti ń dá ọkọ̀ dúró ní ìdojúkojú, torí wípé mo ti ṣee ní àìmọye ìgbà kí n máa dá ọkọ̀ dúró ní ìdojúkojú, bí kí n dá ọkọ̀ dúró nígbà tí mo bá fẹ́ jáde lọ bá àwọn ọ̀rẹ́ mi tàbí ìgbà tí mo bá fẹ́ lọ sí ibiṣẹ́. Mo ti ṣee ní àìmọye ìgbà. Fún ìdí èyí, mo mọ bí a ṣe ń dá ọkọ̀ dúró ní ìdojúkojú.

Bí mo ṣe máà ń se ìdọ́gba láàrin iṣẹ́ àti ìgbésí ayé mi ni wípé mo máa ń ní àkókò fún iṣẹ́ tí mo bá a ṣe iṣẹ́ mi dáadáa. Mo lè má a ní àkókò fún ìgbésí ayé tèmi, torípé ìgbà mi láti ọjọ́ Monday di Friday ni mo má a ń ṣe iṣẹ́. Àmọ́ láti Saturday àti Sunday mo má a ń ṣe fún ìgbésí ayé tèmi. Mà a seré, mà a jẹun, mà a fọ aṣọ, mà a fọ bàtà, mà a wá múra sílẹ̀ fún ọ̀sẹ̀ tó ń bọ̀ nítorí pé iṣẹ́ mìí tú tí fẹ́ bẹ̀rẹ̀ níyẹn.

Ìbáṣepọ̀ mi pẹ̀lú olórí iṣẹ́ mi ó dán mọ́rán ní ọ̀pọ̀lọpọ̀. Nítorí wípé wọ́n fẹ́ràn láti máa bá emi sọ̀rọ̀, torí pé wọ́n máa ń sọ pé mo jẹ́ òṣìṣẹ́ gidi. Ní idi eyìí, ìbáṣepọ̀ wa máa-- ìbáṣepọ̀ èmi àti olórí mi ó dán mọ́rán gan gidi ni. Nítorí pé a jọ máa ń jíròrò, a jọ máa ń sọ̀rọ̀ nípa oríṣiríṣi ǹkan tó máa ń mú inú wọn dun tó sì máa ń dá wọn ní ara yá.

Rárá, mi ò fẹ́ràn láti má ra óúnjẹ ní ojú u pópónà lọ tití bẹ̀yẹn nítorí wípé ìgbà míì ó ma mú mi ya ìgbẹ́ burúkú. Nítorí ìdí èyí, mi ò fẹ́ràn láti má ra óúnjẹ pópónà torípé ìgbà míì, ìgbà míì rán dẹ̀sínì kò da fún ara, kò da fún àgọ́ ara mi torípé ó ma n da inú mi rú ní àwọn ìgbà kankan. Nítorí ìdí èyí, mi ò fẹ́ràn láti má ra óúnjẹ ní ojú pópónà.

Àkókò ọdún tí mo fẹ́ràn jù, òun ni, òun ni Kérésìmesì àti ọdún titun. Àwọn àkókò ọdún tí mo fẹ́ràn jù ni, torí máa ní àkókò àti rí àwọn ẹbí àti ará àti ọ̀rẹ́, a máa jọ jáde, a máa jọ ṣeré, a máa jọ jẹun, a máa jo jẹ gbádun ọdún, a máa jọ gbé ọdún jáde. Torí ìdí èyí ni ó ṣe jẹ́ pé àkókò ọdún Kérésìmesì àti ọdún titun ni mo fẹ́ràn jù.

Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn láti máa jó ní ẹ̀kan kan torí pé ó má ń jẹ́ kí inú mi dùn, ó má ń jẹ́ kí inú mi dùn, ó sì má ń jẹ́ kí ara mi fúyẹ́ torí pé mo fẹ́ràn áti má a gbọ́ orin ní ìgbà mí tí mo bá rí iṣẹ́ ṣe. Tí n bá dẹ̀ má a gbọ́ orin, ó má ń jẹ́ kí mo má jó, kí inú mi máa dùn, kí ara mi máa yá gágá torí idí eyi mo fẹ́ràn láti máa jó torí ọ̀nà àti ṣe ẹyẹ ara lóore míràn tún ní ijó.

Bẹ́ẹ̀ni, mo máa ń wọ àwọn ohun ọ̀ṣọ́ kọ̀ọ̀kan bíi ṣéènì yẹn, akún tó máa ń gbé sí ọrùn tàbí akún ọwọ́ yẹn bracelet. Àwọn ohun ọ̀ṣọ́ tí mo máa ń wọ̀, ohun làwọn yẹn, akún ọrùn tàbí akún ọwọ́.

Bí mo ṣe máa ń rìnrìn àjò lọ sí ibi iṣẹ́, o ó máa ń yàtọ̀. Tórí ìgbà mí, mo lè fẹsẹ̀ rìn láti ilé mi lọ sí ibi iṣẹ́. Ìgbà mí dẹ ni mo lè wọ ọ̀kadà láti ilé mi lọ sí ibi iṣẹ́. Ìgbà mí dẹ̀tún ni mo lè wọ àwọn mọ́tò ojú pópó iyẹn táxì tí màá wọ̀ dé ibi iṣẹ́. Fún di èyí, ọ̀nà, ọ̀nà púpọ̀ ni mo máa ń gbà tí màá fi ń ṣe ìrìn àjò lọ sí ibi iṣẹ́ mi.

Bẹ́ẹ̀ni mo ní irungbọ̀n àwọn ọ̀rẹ́ mi dẹ̀ fẹ́ràn irungbọ̀n mi bí o ṣe rí. Mi ò dẹ̀ fẹ́ gẹ́ torí pé ọ̀rẹ́ obìnrin mi ti sọ fún mi pé mi ò gbọdọ̀ gé irungbọ̀n mi torí pé òun nífẹẹ rẹ̀ bí o ṣe rí ní ọrùn mi àti ní ara mi. Bẹ́ẹ̀ni mo ní irungbọ̀n.

Jíjí ní kùtùkùtù jẹ́ ohun tí ọmọkùnrin gẹ́gẹ́ bí ọmọkùnrin ni ilẹ̀ Yorùbá, ó gbúdọ̀ mọ̀ bí a ṣe ń ṣe. Fún ìdí èyí, bẹ́ẹ̀ni, mo máa ń jí ní kùtùkùtù àárọ̀ láti lè múra fún gbogbo iṣẹ́ tí màá ṣe ní ọjọ́ yẹn. Àti pé kí n lè tètè múra fún ibi iṣẹ́ mi, kí mà baá pẹ́ dé ibi iṣẹ́, btorí mi ò fẹ́ràn kí màá ń pẹ́ dé ibi iṣẹ́ àti wípé ibi iṣẹ́ mi náà ò fẹ́ràn òṣìṣẹ́ tí ó bá má ń pẹ́ dé. Nítorí dí èyí, mo máa ń jí ní kùtùkùtù àárọ̀ kí n lè tètè múra fún ibi iṣẹ́ mi.

À oyè ìgbà tí mo máa ń wo ojú àwòrán lójoójúmọ́ ni mi ò lè kà. Nítorí pé mo fẹ́ràn, mo jẹ́ ẹnìkan tó fẹ́ràn láti máa yẹ ara mi wò nínú àwòrán kí n lè wo ibi tí ara mi bá kú si àbí níbi tí ìdọ̀tí bá wà ní ara mi. Tàbí ó ní àwọn ǹkan tó, tó ń dá mi láàmú tí mo fẹ́ wò. Nítorí dí è mi máa ń wo àwòrán ní àìmọye ìgbà ní ojoojúmọ́.

Rárá, mi ò rin pẹ̀lú ọkọ̀ ojú irin ri, àmọ́ mo ń pinnu ó sì wù mí láti rin pẹ̀lú ọkọ̀ ojú irin nítorí pé ó máa jẹ́ àkọ́kọ́ tí mo máa rin pẹ̀lú ọkọ̀ ojú irin. Àwọn, àwọn èèyàn tí mo sì mọ̀ tán ti rin ni pẹ̀lú ọkọ̀ ojú irin, wọ́n ní ó jẹ́, ó jẹ́ nǹkan tí ó, tí ó rọrùn, tí ó rọrùn àti ṣe. Fún ìdí èyí, ó wù mí láti rin pẹ̀lú ọkọ̀ ojú irin, àmọ́ rárá mi ò tíì rin pẹ̀lú ọkọ̀ ojú irin.

Bẹ́ẹ̀ni mo ní aṣọ wíwẹ̀ bí i aṣọ tí mo fi máa ń wẹ̀ ní balùwẹ̀ mo ní àmọ́ kì í ṣe gbogbo ìgbà ni mo máa ń wọ aṣọ ìwẹ̀ mi lọ sí balùwẹ̀ lọ fi wẹ̀. Àmọ́ mo ní aṣọ wíwẹ̀ torí pé ó máa ń jẹ́ kí ń to aṣọ mi ní ẹsẹ ẹsẹ, kò ní jẹ́ kí aṣọ mi dàrú, kò ní jẹ́ kí ń wọ aṣọ káṣọ lọ sí balùwẹ̀ lọ wẹ̀. Ní dí ẹ̀ yìí mo ní aṣọ wíwẹ̀.

Ọ̀nàa pọ̀ tí mo fi máa ń kojú ìṣòro ní ibi iṣẹ́ mi. Àkọ́kọ́, mo lè ti máa ní àwọn ìdojúko kan tí mo mọ̀ pé àwọn tó ní ìmọ̀ àti òye jù mí lọ ní ibi iṣẹ́ wọ́n ti ṣẹ́e rí, màá gbé, màá lọ bá wọn, màá bèrè pé ẹ jọ, báwo ni ẹ ṣe ṣe iṣẹ́ yìí? Ooo, mo ní ìdojúkọ ni ìbíyii ní ibi iṣẹ́. Wọn á fún mi ní ọ̀nà àbáyọ tí mo lè lò, tí mo lè gbà láti jẹ́ kí iṣẹ́ yẹn kó rọrùn fún mi. Ọ̀nà àbáyọ̀ kan nìyẹn. Ìgbà mí dẹ̀ sí ní, mo máa ń wo ẹ̀rọ Íńtánẹ́ẹ̀tì kí n lè mọ̀ bí mo ṣe lè gbé ọ̀rọ̀ yẹn kalẹ̀ àbí ọ̀nà àbáyọ̀ imii tí mo tún lè lò fún nǹkan ìṣòro yẹn.

Bẹ́ẹ̀ni mo fẹ́ràn láti má ya àwòrán nítorí wípé ó jẹ́, ó jẹ́ ọ̀nà láti máa ràn mí létí nǹkan tí mò ń ṣe ní àsìkò báyìí tàbí nǹkan tí mọ dáwọ́ lé ní àsìkò nígbàmíì. Fún ìdí èyí, mo fẹ́ràn, mo fẹ́ràn láti má ya àwòrán nítorí wípé ó ma rán mi létí àwọn iṣẹ́ tí mò ń ṣe ní àkókò oríṣiríṣi tí mo ya àwòrán náà.

Bí mo ṣe máa ń yanjú àwọn ìṣòro ẹ̀rọ ayárabíàṣá ni wípé, ìgbà mìíràn mo máa ń mú lọ sí ọ̀dọ̀ àwọn ti ó ní ìmọ̀, ní àti máa tú ẹ̀rọ ayárabíàṣá ṣe. Mo máa ń mú lọ sí ọ̀dọ̀ àwọn tó ní ìmọ̀ láti tú ṣe. Kàn bá mi tú ṣe, kàn bá mi wò nǹkan tó ṣe gangan àti bí wọ́n ṣe le tú ṣe lẹ́sẹ̀kẹsẹ̀ tó máa máa ṣiṣẹ́ padà. Bí eléyìí ni mo ṣe máa ń yanjú àwọn ìṣòro ẹ̀rọ ayárabíàṣá tí mo máa ń lò.

Mo ma n lo ọpa ifamura nigba mi, àmọ ki se gbogbo ìgbà mo ma n lo ọpa náà fi mú ohun mímu. Nitori wípé ìgbà mi, o kan le jẹ́ boya ìgbà tí mo bá fẹ́ mú omi tàbí tí mo bá fẹ́ tètè mú nkan tán, mi ò ní lo ọpa náà. Àmọ tó bá jẹ́ ǹkan tí mo kò fẹ́ rorá máa mú máa jẹ́ ìgbádùn sí, ni mo máa sọ pé mo máa lo ọpa ifamura máa fi mú.

Ẹni oríṣìíríṣìí nǹkan ni mo máa n ṣe ní àṣálẹ́. Àwọn nǹkan bí i ìgbámi tí báa ní iṣẹ́ tó yẹ kí n ṣekú láti ibi iṣẹ́, mo máa ṣe, àbí tó bá ní àwọn tó yẹ kí n bá sọ̀rọ̀ láti ibi iṣẹ́, mo ma bá wọn sọ̀rọ̀. Tàbí tó bá jẹpé ó ní bóyá aṣọ tó yẹ kín n lọ̀ sílẹ̀ da ọjọ́ kejì tí màá wọ̀ lọ ibi iṣẹ́. Tàbí bóyá ó ní iṣẹ́ kan tó yẹ kín n ti ṣe láti ọjọ́ yìí tí mi ò rántí mọ́ alẹ́ ni mo máa n fi gbogbo e ṣe.

Bẹ́ẹ̀ni, mo máa ń sáré torí pé mo jẹ́ ẹnìkan tó fẹ́ràn kí gbogbo ara mi yá kó jí péréperé. Fún ìdí èyí, mo sì mọ̀ pé tí mo bá ń sáré, ó máa ń jẹ́ kí gbogbo ara mi ṣe dáadáa, ó máa ń jẹ́ kí gbogbo ara mi jí dáadáa. Fún ìdí èyí, mo máa ń sá eré láti jẹ́ kí gbogbo ẹ̀yà ara mi pé kó pé dáadáa, mi ò ní jẹ́ kó máa rẹ̀ mí sí apá kan tàbí apá kejìí. Fún ìdí èyí, mo máa ń sáré ní oríṣiríṣi ọ̀nà.

Mo máà ń fi kọ́kọ́rọ́ mi sí oríṣìíríṣìí, ìgbà mí màá fi sí ibi iwájú ìlẹ̀kùn mi, mo lè fi pamọ́ síbi, sí abẹ́ òkúta, ní abẹ́ òkúta iwájú ìlẹ̀kùn mi, tàbí mo lè tẹ́ bí i ẹní síwájú ọ̀nà mi kí n wá rọra fi kọ́kọ́rọ́ hun sí abẹ́ ẹni tí mo tẹ́ síwájú ìlẹ̀kùn mi, tàbí ìgbà mi mo sì máa ń mú kọ́kọ́rọ́ dani lọ́ bí iṣẹ́ torí pé èmi ò mọ ìgbà tí olè máa fẹ́ dé tó máa fẹ́ wọnú ilé. Fún ìdí èyí, mo máa ń di kọ́kọ́rọ́ mi mú kiri nígbà mí sínú àpò tàbí kí n fi pamọ́ síbi tí mo mọ̀ pé àwọn èèyàn ní tètè rí níwájú ọ̀dọ́ mi.

Bẹ́ẹ̀ni, mo ní ìwà tí ó dára nígbà tí mo máa, nígbà tí mo bá jẹun, torí wípé mo mọ àwọn ìwà tí ó dára nígbà tí èèyàn bá jẹun. Ìwà bíi ke èèyàn máa sọ̀rọ̀, ke èèyàn máa rojọ́ lórí oúnjẹ, ke èèyàn máa rìn kiri lórí oúnjẹ, ke èèyàn máa jẹ oúnjẹ, gbádùn àwọn ìwà kékeré kékeré ni ó dára nígbà tí èèyàn bá jẹun. Fún ìdí èyí, mi ò kí n rojọ́ nídi oúnjẹ, mi ò kí n rì kiri nídi oúnjẹ, mo sì máa bu omi tira mi tí mo bá fẹ́ jẹun, tí mo mọ̀ pé tí oúnjẹ yẹn bá fẹ́ pa mi lórí, mo lè tètè mú omi, kí n mú omi, kó jẹun kó lọlẹ̀

Ẹgbẹ́ eré ìdárayá tí mo fẹ́ràn jù ọ̀un ni ẹgbẹ́ Manchester United, torí pé mo fẹ́ràn bí wọ́n ṣe máa ń gbá bọ́ọ̀lù aláfẹsẹ̀ wọ́n gbá ní oríṣìíríṣìí. Torí ẹ́ lọ ṣe jẹ́ pé àwọn ni ẹgbẹ́ eré ìdárayá tí mo fẹ́ràn jù. Torí mo fẹ́ràn áti máa wo àwọn agbábọ́ọ̀lù tó wà ní ọ̀dọ̀ wọn, àwọn tó mọ bọ́ọ̀lù gbá dáadáa ní ọ̀dọ̀ wọn. Mo fẹ́ràn láti máa wo wọn ní ẹyọ kọ̀ọ̀kan. Tori e ni Torí ẹ ló ṣe jẹ́ pé ẹgbẹ́ agbábọ́ọ̀lù Manchester United ni mo fẹ́ràn jù ní gbogbo ẹgbẹ́ eré ìdárayá.

Batiri fóònù mi jẹ́ batiri ton ti ṣe mọ inú ẹ̀. Nítorí idi eyi mi mọ bí batiri fóònù mi ṣe dúró. Wọ́n ti ṣe papọ̀ mọ ẹ̀yìn fóònù òhun, mi ò sì rí batiri fóònù mi rí. Mi ò mọ bó ṣe dúró. Wọ́n ti lẹ gbogbo ẹ̀yìn ẹ́pọ̀, mi ò wá mọ bí batiri fóònù mi ṣe dúró.

Ìmọ̀ tuntun tí mo fẹ́ kọ́, òhun ni ìmọ̀ bí a ṣe ń ṣe design, ìyẹn graphic design. Ìmọ̀ tuntun tó wù mí kí n kọ́ ni yẹn, nítorí pé ó kọ̀ wù mí kí n mọ̀, kí n tún mọ nǹkan imí mọ àwọn nǹkan tí mo ti mọ tẹ́lẹ̀. Ní idi eyí, nǹkan tí ó wù mí kí n tún kọ́, nǹkan tuntun, ìmọ̀ tuntun tí ó wù mí kí n tún ní, kí n tún mọ̀, kí n tún kọ́ òhun ni yẹn.

Oyẹ́ wákàtí tí mo fi máà ń wo ojú ìbòjú lójoójúmọ́ ni mi ò lè kà torí ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni mo máà ń wo ojú ìbòjú ní ojoójúmọ́ torí pé mo fẹ́ràn láti máà wo ojú ìbòjú ní ojoójúmọ́. Nítorí ìdí èyí, mi ò lè ka oyẹ́ wákàtí tí mo fi máà ń wo ojú ìbòjú ní ojúmọ́ kan.

Bẹ́ẹ̀ni, mo máà ń jẹ gọ́ọ̀mù nítorí wípé ó máa ń jẹ́ kí ẹnu mi kí ó ma ṣiṣẹ́ ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà ó sì máa ń jẹ́ kí ẹnu mi máa dá ṣáká nígbà míràn torí idi èyí, nǹkan tó máa ń mú mi jẹ gọ́ọ̀mù náà nìyẹn. Nítorí wípé ó máa ń jẹ́ kí ẹnu mi dá ṣáká ó sì máa ń jẹ́ kí enu ẹnu mi kí ó máa ṣiṣẹ́ àti eyín, ó sì máa ń jẹ́ kí gbogbo eyín mi kí ó máa le kí ó máa kí sí.

Àkókò tí ọ́fìsì mi ń sí, òun ni aago mẹ́jọ ní àárọ̀. Àkókò tí ọ́fìsì mi ń sí nìyẹn, nítorí wípé kálíbà tètè sí, kálíbà tètè bẹ̀rẹ̀ iṣẹ́ ọjọ́ titun. Oríìdí èyí ni ọ́fìsì mi má ń tètè sí ní aago mẹ́jọ àárọ̀, a sì má ń ti ọ́fìsì ní aago mẹ́rin ìrọ̀lẹ́ gẹ́ẹ́régé la sì má ń ti ọ́fìsì.

Bẹ́ẹ̀ni mo máa ń fi àwọn fáìlì mi pamọ́ sórí cloud. Àmọ́ kì í ṣe gbogbo fáìlì mi ni mo máa ń fi pamọ́ sórí cloud, torí wípé mi ò mọ̀ gbá ti cloud fún ra e. Tó lè ṣe ségesège. Fún ìdí èyí kì í ṣe gbogbo fáìlì mi ni mo máa ń fi pamọ́ sí orí cloud. Àmọ́ mo ní àwọn fáìlì tó pọ̀ tí mo save sórí cloud mi.

Tí mo bá fẹ́ gba owó ní ọwọ́ ènìyàn, mo máa ń bẹ̀ pé ẹ joọ́ ṣé ẹ lè fún mi ní owó báìbàì tí mo fẹ́ tàbí kí n sọ ìdí tí mo ṣe fẹ́ lo owó náà tí ènì yen kí ènì yen kó lè báa fún mi ní owó tí mò ń béèrè. Fún ìdí èyí, ọ̀pọ̀lọpọ̀ ọ̀nà ni mo máa ń gbà àti gba owó lọ́wọ́ ènìyàn bíi kí n bẹ̀bẹ̀, kí n bá ṣeré kó tó lè fún mi lówó. Àwọn ọ̀nà tí mo máa ń gbà àti gba owó lọ́wọ́ ènìyàn nìyẹn.

Bẹ́ẹ̀ni mo máa ń wọ gíláàsì torí wípé ó dáa fún ojú mi ó sì máa ń pa ojú mi fún kúrò ní iná, iná ẹ̀rọ ayélujára bí àṣá kò ní jẹ́ kíí iná tó máa ń jáde láti ojú ẹ̀rọ fóònù mi kó ba ojú mi jẹ́. Nítorí ìdí èyí, mo máa ń lo gíláàsì dáadáa.

Oríṣìíríṣìí ọ̀nà ni mo máa ń gbà àti ṣètò àwọn iṣẹ́ àkànṣe mi. Ọ̀nà kiini, hni wípé mo máa ń kọ sílẹ̀ kí ń lè mọ oye iṣẹ́ tí mo ní sílẹ̀ tí mo máa ṣe. Màá dẹ̀ máa mu ní ẹsẹ ẹsẹ láti kékeré títí tó fi máa dórí lílá. Ọ̀nà kejì tí mo máa ń gbà ṣe àwọn iṣẹ́ àkànṣe ni wípé, mo máa ń gbìyànjú àti ránti gbogbo ẹ̀ ní ẹyọ̀ kọ̀ọ̀kan. Ó máa jẹ́ pé bí mo ṣe ń rìn, bí mo ṣe ń jẹun, bí mo ṣe ń momi, ni mo ṣe ń rán ti pé mo ní iṣẹ́ àkànṣe kan tàbí ìkejì tó yẹ kí n ṣe. Fun idi èyí, àwọn ọ̀nà tí mo máa ń gbà àti ṣètò àwọn iṣẹ́ àkànṣe mi, niwọn yìí.

Bẹ́ẹ̀ni, mo ma ń wọ ìbọwọ́ ní ẹ̀ẹ̀kan kan nítorí wípé mi ò fẹ́ jẹ́ kí ọwọ́ mi má dọ̀tí. Tí mi ò bá fẹ́ jẹ́ kí ọwọ́ mi dọ̀tí, ìgbàyẹn gan gan ni mo ma ń wọ ìbọwọ́. Àbí tí mi ò bá fẹ́ yẹ kí atẹ́gùn mi yáma yàmà kí wọ́n má fẹ́ sí mi lọ́wọ́, ìgbàyẹn gan gan ni mo ma ń wọ ìbọ owọ́ sí ọwọ́ tèmi.

Rárá, mi ò lé ẹni kankan kúrò ní iṣẹ́ rí torí pé mi ò ní agbára. Mi ò dẹ ní àṣẹ láti lé ẹnikẹni kúrò ní ibi iṣẹ́ mi. Fún ìdí èyí, mi ò lé ẹni kankan, mi ò sì lé ẹnikẹni kúrò ní ibi iṣẹ́ nítorí wípé mi ò ní ẹ̀tọ́, mi ò ní agbára, mi ò sì ní àṣẹ lórí bí wón ṣe ń gba èèyàn wọlé àti pé bí wón ṣe ń lé èèyàn kúrò ní ibi iṣẹ́

Rárá, èmi jẹ́ ẹnìkan tó fẹ́ràn ẹran jíjẹ. Mo fẹ́ràn àti máa jẹ ẹran ní oríṣìíríṣìí. Fún ìdí èyí, mo jẹ́ ẹnìkan tí ó máa ń jẹ ẹran. Mi ò kí ń kọ ẹran jíjẹ. Mo máa ń jẹ ẹran dáadáa nítorí pé ó tún máa ń ṣe ara mi ní àǹfààní tí ó pò, ó máa ń ó dùn lẹ́nu ó sì máa ń mú mi sanra díẹ̀ díẹ̀. Fún ìdí èyí torí ẹ mi ṣe máa ń jẹ ẹran.

Rárá, mi ò dúró lílo ẹ̀rọ ayárabíàṣá fún ọjọ́ kan rí torí pé mo mọ bí ó ṣe ṣe koko, bó ṣe ṣe koko sí mi sí torí ìdí èyí ni mi ò ṣe lè dúró, dúró lílo ẹ̀rọ ayárabíàṣá. Torí ó jẹ́ òun èlò kan tó jẹ́ kókó sími tí mo dẹ̀ ma gbúdọ̀ lò ní ojoojúmọ́ nítorí pé ówà ní ara ǹkan tí mofin ṣiṣẹ́ ní ibi iṣẹ́ mi.

Ọjọ́ tí mo fẹ́ràn jù ní ọ̀sẹ̀ òun ni ọjọ́ Ọjọ́bọ̀, ìyẹn Friday, ọjọ́ Ọjọ́bọ̀ nítorí pé ó jẹ́ ìgbà tí ìsinmi mi bẹ̀rẹ̀ títí di ọjọ́ àbámẹ́ta kí a tó bẹ̀rẹ̀ ọjọ́ àìkú mi. Ọjọ́ àbámẹ́ta, ọjọ́ Ọjọ́bọ̀ àti ọjọ́ Ẹtì, àwọn ọjọ́ tí mo fẹ́ràn jù ni elé yí nítorí mo ma ní àyè àti láti sinmi dáadáa bí mo ṣe fẹ́.

Bẹ́ẹ̀ni, mo máà ń jẹ mo máa ń jẹ oúnjẹ tó lérò fún ìlera lọ́pọ̀lọpọ̀ torí pé mo fẹ́ràn kí ara mi máa yá gágá. Mo sì fẹ́ràn àwọn oúnjẹ tó lè bí ẹwà, bí ìrẹsì, bí ọ̀gẹ̀dẹ̀, bí ẹyin. Irú àwọn oúnjẹ wọ̀nyí ni mo fẹ́ràn láti máa jẹ fún ìlera ara mi nítorí wípé mo fẹ́ràn kí ara mi wà ní ìlera pípé. Tórí ẹ ni mi ṣe wà ń jẹ àwọn oúnjẹ tó lérò fún ìlera.

Bẹ́ẹ̀ni mo ní ètò ààbò kọ̀ǹpútà, torí pé àwọn fáìlì mi pọ̀ lórí kọ̀ǹpútà. Fún ìdí èyí, mo fẹ́ràn kí i kí n má a dáàbò bo kọ̀ǹpútà ará mi nítorí pé mi ò lè jẹ́ kí wọ́n wá jí àwọn fáìlì àti àwọn ohun tó ṣe kókó bí i àwọn fáìlì ìbí iṣẹ́ mi, bí i àwọn fáìlì tèmi gánfùrá mi. Mi ò lè jẹ́ kí àwọn òlè wá jí lọ́rí kọ̀ǹpútà mi, torí ẹ ni mo ṣe fẹ́ràn ètò ààbò lórí kọ̀ǹpútà.

A má n ṣe àkópọ̀ fún ìrìnàjò mi ní oríṣìíríṣìí àti lórí àwọn áàpù oríṣìíríṣìí, àwọn áàpù ìkówójọ oríṣìíríṣìí. Àkọ́kọ́ bí mo se má n ṣe àkópọ̀ fún ìrìnàjò mi ni pé mo má n kọ bí mo se fẹ́ rin ìrìnàjò mi sílẹ̀. Èekejì ni pé mo má n dá owó tí mo fẹ́ fi ìrìnàjò jọ sílẹ̀ sínú áàpù kan torí ẹ ni ó ṣe má n jẹ́ kí ìrìnàjò mi rọrùn àti wípé mo ti má a ní bí mo se fẹ́ rìn ìrìnàjò mi sílẹ̀ láti ibẹ̀rẹ̀

Yàrá tí mo fẹ́ràn jù nínú ilé mi ni yàrá ibùsùn mi ibi tí mo máa ń sùn si. Ìdí tí mo se se fẹ́ràn rẹ̀ jù ni pé tí n bá ti wọ bẹ, ó máà ń jẹ́ kí ọkàn mi balẹ̀ mo máa ń ráyè sùn dáadáa. Torí ẹ ló ṣe jẹ́ pé yàrá ibùsùn mi ni mo fẹ́ràn jù nínú gbogbo yàrá mi nínú ilé mi.

Àjọ̀dún tí mo fẹ́ràn jù, òun ni àjọ̀dún ọdún Kérésìmesì. Mó dẹ̀ fẹ́ràn rẹ̀ nítorí pé ó ma ń dùn àti ṣe. Àjọ̀dún imii tí mo tún fẹ́ràn, òun ni àjọ̀dún ọdún titun nítorí pé ó jẹ́ ìgbàa kan tí àwọn ènìyàn ma ń dára wọn lára yá, tí mo ma ń rí àwọn ẹbí àti ará, tí mo ma ń rí ojúlùmọ̀ tájọ́ ma ń jẹun, tájọ́ maa ṣeré. Irú àwọn àjọ̀dún yìí ni mo fẹ́ràn jù.

Oúnjẹ tí mo mọ̀ bí a ṣe ń ṣe dáadáa pọ̀ oríṣiríṣi. Àwọn oúnjẹ tí mo mọ̀, àwọn bí i ìrẹsì, bíi dòdò, bíi àmàlà. Mo mọ̀ bó ṣe ń tẹ ẹ̀bà, bí i sẹ̀mọ́. Mo lè ṣe ẹ̀fọ́, mo lè tú, mo lè ro, mo lè ro púpuru àti tuwó àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Àwọn oúnjẹ tí mo mọ̀ ṣe wọ́n pọ̀ lóríṣiríṣi. Mo sì fẹ́ràn àti máa dáná nígbà mìíràn torí pé mo fẹ́ràn àti máa dáná kí ń má ṣe ń ṣe nnkan tó dùn sí ẹnu ara mi.

Mo máa ń dáà bò boo àyè ìkọ̀kọ̀ mi lóri internet lóríìsiríìsí ọ̀nà àkọ́kọ́ mi ò kin gbé ara mi sí ayé lórí internet kí won o máa ri mi ò kí ń, mi ò kí ń, mi ò kí ń jẹ́ kí gbogbo èèyàn mọ̀ nípa gbogbo nǹkan tí mò ń ṣe níníkọrọ̀ àti ní gbangba lórí internet. Àwọn ọ̀nà tí mo máa ń gbà ti dáàbò bo ayé ìkọ̀kọ̀ ara tèmi lórí internet ni wọ̀nyí.

Àwọn ọ̀nà tí mo ṣe máa ń tọ́jú ikọn ni wọ̀nyí. Àkọ́kọ́, tí mo bá rí pé èkanna mi ti dọ̀tí, mo máa fi ìgbálẹ̀ sí i, màá ṣà. Ẹlẹ́ẹ̀kejì, tí mo bá rí pé èkanna mi tun ti gùn jù, mo máa ge e, màá gé amọ́ akuru, màá gé amọ́ tónítóní. Elékẹta, tí mo bá wa rí pé èkanna mi ò dánmọ́rán, mo máa fi ọ̀dà kùn ún kékeré kó ba lè máa dán dáradára. Àwọn ọ̀nà tí mo máa ń gbà fi tọ́jú èkanna mi ni wọ̀nyí.

Bẹ́ẹ̀ni, mo máa ń lọ sí ilé, ilé ìjọsìn ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà. Yàtọ̀ sí ọjọ́ ìsinmi, mo máa ń lọ sí ilé ìjọsìn dáradára torí mo fẹ́ràn àti máa gbàdúrà sí Ọlọ́run mi. Torí ìdí èyí, mo máa ń lọ sí ilé ìjọsìn lọ gbàdúrà àti wípé ma ń lọ sí ilé ìjọsìn lọ gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run kó ba lè mú kí ayé mi náà tu lè máa dára sí.

Bẹ́ẹ̀ni, mo wọ aṣọ àkàyọ́rí níbi iṣẹ́ torí pé mo jẹ́ òṣìṣẹ́ kan tó fẹ́ràn láti máa ṣiṣẹ́ dáradára àti kárakára. Torí ìdí èyí, mo ti wọ aṣọ àkàyọ́rí ní ibi iṣẹ́ torí pé ọ̀gá mi níbi iṣẹ́ tún fẹ́ràn láti máa jẹ́ kí n máa bá wọn ṣiṣẹ́. Fún ìdí èyí, mo ti wọ aṣọ àkàyọ́rí níbi iṣẹ́.

Oyé wákàtí tí mo máa ń fi ń ṣiṣẹ́ níbi iṣẹ́ mi ni wákàtí mẹ́wàá, wákàtí mẹ́wàá ni mo máa ń fi ń ṣiṣẹ́ lójoojúmọ́ níbi iṣẹ́ mi. Nítorí wípé mo máa ń ṣiṣẹ́ láti àárọ̀, láti bí aago mẹ́wàá láàárọ̀ títí di aago mẹ́fà ìrọ̀lẹ́. Nǹkan tó jẹ́ kó pé aago mẹ́wàá tí mo máa ń fi ń ṣiṣẹ́ lójoojúmọ́ níbi iṣẹ́ mi nìyẹn.

Ọwọ́ ọ̀tún ni mo máà ń lò jù, àmọ́ mo ma ń lo ọwọ́ osì fi ṣe àwọn ǹkan kan mìíràn kékeré kékeré. Àmọ́ ọwọ́ ọ̀tún ni mo máa ń lò jù fún ìṣe ojoojúmọ́. Íṣe bí i kí ma kọṣẹ́, bí i pé mo fẹ́ gbé ǹkan, àwọn bí mo fẹ́ kó ǹkan sílẹ̀, bí mo fẹ́ jẹun, irú àwọn iṣẹ̀ yen mo máa ń fi ọwọ́ ọ̀tún ṣe. Àmọ́ mo máa ń lo ọwọ́ osì fún àwọn iṣẹ́ díẹ̀díẹ̀ kọ̀ọ̀kan náà bí i tí mo bá fẹ́ tí mo bá wà ǹkan tó máa jẹ́ kí ọwọ́ ọ̀tún mi ṣe iṣẹ́ dáadáa, ọwọ́ osì ni mo máa ń lò.

Bẹ́ẹ̀ni, mo máa ń fi ìdáàbòbò òòrùn sí ara mi torí pé, mi ò fẹ́ràn kí òòrùn máa wọ ara mi lórísìírísìí, torí pé ó máa ń ba òòrùn máa ń ba ara jẹ́ díẹ̀díẹ̀. Nítorí ìdí èyí, mo ṣe fẹ́ràn àti máa lò ìdáàbòbò òòrùn si ara mi torí mi fẹ́ jẹ́ kí òòrùn kí ó ba ara mi jẹ́

Mo maa, mi ò kí ń ráyè àti ṣe ìmọ̀tótó ní ọ̀sọ̀sẹ̀ fún ilé mi. Àmọ́ ijọ́ tí mo máa ń rí àyè àti ṣe ìmọ̀tótó ni ọjọ́ ìsinmi àti ọjọ́ ẹtì. Àwọn ọjọ́ tí mo máa ń ní àyè àti ṣe ìmọ̀tótó ilé mi ni wọ̀nyí, torí pé mi ò kí ń lọ sí ibi iṣẹ́. Mi ò dẹ̀, mi ò dẹ̀ ní ǹkan púpọ̀ tí mo fẹ́ ṣe ní àwọn ọjọ́ wọ̀nyí, torí ẹ́ ni mo ṣe yà sọ́tọ̀ láti máa ṣe ìmọ̀tótó ilé mi.

Oríṣìíríṣìí bàtà ni mo máa ń wọ̀. Oríṣìíríṣìí bàtà torí pé kì í ṣe ojoojúmọ́ ní o ma wù mí kí n máa wọ bàtà kan. Tori idi èyií, oríṣìíríṣìí bàtà, oríṣìíríṣìí ìgbà mi, mo maa n fẹ́ran bàtà tó fún mọ́ mi lésẹ̀ kí n ba le rìn kíákíá. Ìgbà míràn dè ni, mo màá n fẹ́ran bàtà tí ó dídi fún mọ́ mi lésẹ̀ kí n ba lè fi ṣákọ̀ ní apá kan tàbí apá kejì.

Bẹ́ẹ̀ni, mo mọ̀ bí a ṣe ń se àwọn oúnjẹ kọ̀ọ̀kan. Irú àwọn oúnjẹ tí mo dẹ̀ mọ̀ ń ṣe àkọ́kọ́ ni ìrẹsì, bí i ẹwà, bí i dòdò, bí i àmàlà, bí i sẹ̀mọ́, bí i ẹ̀bà, bí i púpùrù, bí i tuwo. Irú àwọn oúnjẹ tí mo mọ̀ bó ṣe ń ṣe nìwọ̀nyí. Mo de fẹ́ràn láti máa se oúnjẹ torí pé ó máa ń dùn mọ̀ mi lẹ́nu.

Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn jókòó ní ilé fèrèsé nínú ọkọ̀ òfurufú torí wípé mo fẹ́ràn láti máa wo bí ìta ṣe máa rí, bí àwọn ǹkan kan ṣe máa rí. Fún ìdí èyí ni mo fẹ́ràn àti máa jókòó síbi fèrèsé níbi ọkọ̀ òfurufú.

Àwọn nǹkan tí mo fẹ́ràn àti má a ṣe nígbà tí òjò bá ń rọ̀ ni àkọ́kọ́ ni kí n dá ṣobura kí n sùn dáadáa. Tàbí èkejì kí n lọ má a pọn omi nínú òjò. Tàbí èkẹta bí a ti bá ní ọ̀rẹ́ tó bá fẹ́ ṣeré nínú òjò a lè jọ lọ ká lọ ṣeré nínú òjò dáadáa. Àwọn nǹkan mẹ́ta yìí ni mo mọ̀ pé mo máa ń ṣe nígbà tí òjò bá ń rọ̀. Àkọ́kọ́ mo lè sùn, èkejì mo lè pọn omi, ẹlẹ́ẹ̀kẹta mo lè lọ ṣeré nínú òjò.

Bí mo ṣe máa ń jí ní òwúrọ̀, ó yàtọ̀ ní ojoojúmọ́, torí ìgbà mí ò le ti rẹ̀ mí nígbà tí mo bá máa ń jí. Fún ìdí èyí, nígbà tí mo bá máa ń jí ní àárọ̀ ọjọ́ mi, o le mo lè jí kó ti rẹ́ mi sára kí gbogbo ara mi kó máa dùn mi. Àmọ́ ìgbà mí, mo dẹ̀ máa jí tí ara mi máa ṣe pẹ́npẹ́, to jẹ̀ pé màá le ṣe gbogbo iṣẹ́ tó yẹ kí n ṣe níjọ́ yẹn, màá lè ṣe dáradára bí mo ṣe fẹ́. Àmọ́ ìgbà mí dẹ̀ ni mo lè jí kí gbogbo ara máa ro mí.

Bẹ́ẹ̀ni mo máa ń fi ohun ọ̀ṣọ́ sára. Mo máa ń pa ohun ọ̀ṣọ́ sára torí pé mo fẹ́ràn ohun ọ̀ṣọ́ lọ́pọ̀lọpọ̀ mo sì fẹ́ràn bó ṣe máa ń rí ní ara mi torí pé ó máa ń jẹ́ kí ara mi dán kò kí ń jẹ́ kí ara rí yáma yáma. Nítorí ìdí èyí ni mo ṣe máa ń fi ohun ọ̀ṣọ́ sára.

Bẹ́ẹ̀ni ojú mi dára ní ọ̀pọ̀lọpọ̀ nítorí pé n jẹ́ ẹnìkan tó rẹwà gẹ́gẹ́ bí ọkùnrin. Fún ìdí èyí ojú mi dára lọ́pọ̀lọpọ̀. Àwọn ènìyàn dẹ̀ mọ̀, àwọn ọ̀rẹ́ mi, àwọn ẹbí, àwọn ará, gbogbo wọn ló mọ̀ pé ojú mi dára lọ́pọ̀lọpọ̀ torí pé mo dẹ̀ máa ń ríran gééregé. Mo máa ń ríran dáradára. Nítorí idi eyi mo ṣè mọ̀ pé ojú mi dára.

Àsìkò tí mo máà ń gé irun mi, ó máa ń yàtọ̀ síra. Àmaá, fún ọ̀pọ̀, ní ọ̀pọ̀ ìgbà bí i ọ̀sẹ̀ méjì síra wọn, ni mo máa ń gé irun mi, torí ta bá máa rí ọ̀sẹ̀ méjì si, irun mi tún ti máa kún, o tún ti máa kún, tó yẹ pé láti máa wù mí kí n tún máa gé irun mi. Nítorí ìdí èyí, ni mo se máa ń fi àlàfo ọ̀sẹ̀ méjì s’árín irun gígé mi.

Rárá, mi ò kí n bínú nígbà tí mo bá nígbà tí mo bá wà nínú ọkọ̀ torí pé kò dára kí ọmọ ènìyàn máa bínú nígbà tó bá wà nínú ọkọ̀ kó má lọ di pé ó ma wà ìwàkuwà nínú ọkọ̀. Fún ìdí èyí, mi ò fẹ́ràn láti máa bínú nígbà tí mo bá wà nínú ọpọ̀ nínú ọkọ̀ torí pé kò dára kí ọmọ ènìyàn máa bínú.

Àwọn nǹkan pọ̀ tó wà nínú àpò owó mi, àwọn nǹkan bí i ago tí mo máa ń wọ̀ sí ọwọ́, bí i owó, bí i àwọn nǹkan tí mo bá lọ rà ni mo máa ń kó sínú, tí mo máa ń kó sínú àpò owó, owó. Àamọ́ ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà owó ni ó máa ń pọ̀jù nínú àpò owó mi ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà.

Ọ̀pọ̀lọpọ̀ ọ̀nà ni mo máa ń gbà ti tọ́jú ara mi. Ìkíni ni wípé tí mo bá jíláró, mo máa rí dájú wípé mo fọ eyín. Lẹ́yìn tí mo fọ eyín mi tán, màá rí dájú pé mo wẹ̀ kí ara mi mọ́ tónítóní. Lẹ́yìn èyí, mà wá nu ara mi kí gbogbo ara mi lè gbẹ́ dáadáa. Lẹ́yìn èyí, màá ṣẹ̀ wá fi ìpara pa ara mi kí n tó wa wọ aṣọ. Tí n bá dẹ̀ tún máa dé láti ibi iṣẹ́ náà ní àṣálẹ́, màá rí i pé mo tun fọ eyín kí n tó tún sùn. Màá rí i pé mo tun wẹ̀ kí gbogbo ògùn ara mi lè kúrò. Bí àwọn ọ̀nà tí mo máa ń gbà ti tọ́jú ara mi ni eléyìí ní ojoojúmọ́.

Rárá, ẹ̀kọ̀kan ni mo mọ̀ pé mo máa ń wọ ìborùn toríwi pé mi ò fẹ́ jẹ́ kí oorun kó máa pa mí ní ara. Fún ìdí èyí, ẹ̀kọ̀kan ni mo mọ̀ pé mo máa ń wọ ìborùn torí pé mi ò fẹ́ jẹ́ kí oorun kí ó ba ago ara mi jẹ́ torí wípé mi ò fẹ́ràn kí n má wọ ìborùn náà lẹ́ẹ̀ kọ̀kan.

Bí mo ṣe máà ń lo àkókò pẹ̀lú ẹbí mi, mo rí àkókò pẹ̀lú ẹbí mi gẹ́gẹ́ bí i àkókò láti bá wọn ṣeré, láti bá wọn ṣe ọ̀rẹ́, láti bá wọn sọ̀ orọ̀, kí n lè sọ gbogbo ohun tí mo bá ń là kọjá, àbi ohun tí n bá rí, àbí ohun tí mo bá rí tí wọ́n ṣe tí ò da kí n lè sọ fún wọn. Tàbí kí awọ́n náà lè sọ ohun tí awọ́n náà bá rí tí mo ṣe tí ò da, kí awọ́n náà lè sọ fún mi. Àmọ́ àkókò yẹn jẹ́ àkókò ìgbà ti á máà ń ṣeré, ti á máà ń ṣe ọ̀rẹ́, ti a máà ń jẹun, ti á máà ń da áwadà. Bẹ́ẹ̀ ni mo ṣe máà ń lo àkókò mi pẹ̀lú àwọn ẹbí mi.

Bẹ́ẹ̀ni, mo jẹ́ ẹnìkan tó fẹ́ràn ìdárayá. Fún ìdí èyí, mo má n ṣe ìdárayá ní ọ̀pọ̀lọpọ̀ ní orísìírísìí. Mo má n ṣe ìdárayá gidi gan ni torí wípé mo fẹ́ràn kí ara mi máa yá gágá. Mo fẹ́ràn kí aya mi máa yá pípé. Ni fún ìdí èyí ni mo se máa n ṣe ìdárayá. Ìgbà mií, mo lè lọ gbá bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá, ìgbà míi mo lè gbá bọ́ọ̀lù alápẹ̀rẹ̀. Irú àwọn nǹkan tí mo má n ṣe tí mo máa fi n dá ara mi láyá la ní ara yá niyẹn. Ìgbà mii sì ni mo má n gbọ́ orin. Ìgbà mií mi dẹ̀ tún máa ń jó.

Ètò mi pọ̀ díẹ́ fún ìparí ọ̀sẹ̀ nítorí wípé ma n jáde lọ máa bá àwọn ọ̀rẹ́ mi ṣeré, ká lè jọ sọ̀rọ̀, ká lè jọ sọ̀rọ̀, ká tó lè jọ jìròrò lórí àwọn ǹkan kan. Ìgbà míde ni àwọn ètò ìparí ọ̀sẹ̀ mi ni wípé mo máa farabalẹ̀ wo gbogbo iṣẹ́ tí mo gba níbi iṣẹ́ kí n lè tún ṣe àwọn ilé tí mi ò bá ṣe dáadáa, kí n lè tún ṣe ní ẹyọ kọ̀ọ̀kan kí n lè tún ṣe.

Bẹ́ẹ̀ni, ẹ̀ẹ̀kọ̀kan mo fẹ́ràn láti máa jiyàn nítorí wípé ó máa ń jẹ́ kí n ní ìmọ̀ si nínú nǹkan tí mò ń sọ. Ìgbà mìíràn tí mo bá sọ̀rọ̀, tí mo bá jiyàn, tí mo bá sọ ǹkan tí ò bá ojú mu, wọ́n á ráyè ṣàlàyé fún mi pé kí n ṣe bí éléyì ni ó ṣe ye kó rí, pé bí éléyì lo se ye kó rí. Torí ìdí èyí ni mo ṣe fẹ́ràn láti máa jiyàn. Àmọ́ mo fẹ́ràn láti máa jiyàn pẹ̀lú àwọn tó ní ìmọ̀ nínú nǹkan tó wọ́n sọ, àwọn tó ní ìmọ̀ dáadáa nínú nǹkan tá ń sọ, àwọn tí mo fẹ́ràn láti máa jiyàn pẹ̀lú nìyẹn.

Bẹ́ẹ̀ni, ó máa ń rọrùn fún mi nígbà tí mo bá fẹ́ sùn torí wípé mo jẹ́ ẹnìkan tó máa ń ṣe ara mi ní ara yá. Fún ìdí èyí, gbogbo ara mi á ti sinmi, ara mi àti gbogbo máa ti ní ífọ̀kànbalẹ̀ fún ìgbà tí n bá fẹ́ sùn. Torí idí èyí, ìgbà tí m bá wà fẹ́ wá sùn, gbogbo ara mi á ti sinmi, máa ti ní ífọ̀kànbalẹ̀, máa ráyè sùn dáadáa bí mo ṣe fẹ́, máa dẹ́ ráyè jí lásìkò tó yẹ kí n jí gan gan.

Bẹ́ẹ̀ni mo máa n súń ní ọ̀sán àmọ́ kìí ṣe gbogbo ìgbà ni mo máa n súń ní ọ̀sán torí ìgbà míràn mo ma wà ní ibi iṣẹ́ tó de jẹ́ pé tí mo bá ti wà ní ibi iṣẹ́ mi ò kí n ráayè sùn ní ọ̀sán. Fún ìdí èyí, mo máa n súń ní ọ̀sán àmọ́ kìí ṣe gbogbo ìgbà ni mo máa n rí àayè áti sùn ní ọ̀sán gangan.

Orísìírísìí ọ̀nà ni mo ti máà ń pàrọ̀ ọkàn nígbà tí iṣẹ́ bá pọ̀ torí pé mo kàn máa ń pinnu láti wípé mi ò fẹ́ jẹ́ kí iṣẹ́ tó pọ̀ yìí kí ó ba ọkàn mi jẹ́. Nítorí idi eyi máà fi ara sí iṣẹ́ tí mo bá n ṣe ní àsìkò yẹn, màá fi ara sí dáadáa kí n lè tètè ṣe é, kí n lè tètè parí ẹ kí n lè tètè lọ́ sí mi.

Bẹ́ẹ̀ni, mo máa ń kọ ìwé pẹ̀lú ọwọ́. Mo sì fẹ́ràn láti máa kọ ìwé pẹ̀lú ọwọ́ torí ó máa ń mú mi rí nǹkan tí mo kọ dáradára, mo sì máa ń rántí gbogbo nǹkan tí mo kọ dáradára. Torí idí èyí, mo máa ń kọ ìwé mi pẹ̀lú ọwọ́ ara mi kí n lè máa rántí lójoojúmọ́ àti wípé ijọ́ tí ń bá fẹ́ túká kí n lè máa rí i ká dáadáa.

A màa ń rí àwon onísé ní ònà òrìṣìrìṣìí tí ó pọ̀. Àkọ́kọ́, máa ń darí àwọn òṣìṣẹ́, kan bá mi kan ṣe àwọn iṣẹ́, iṣẹ́ àjùmọ̀ ṣe, iṣẹ́ tó yẹ ká ṣe bí àwa bí mẹ́rin márùn-ún, tó bá yẹ ká ṣe, a máa darí àwọn òṣìṣẹ́, a máa pín sí ara wa lọ́wọ́, a máa jọ ṣe ní ẹyọ kọ̀ọ̀kan àbí ní méjìméjì àbí ní métamẹ́ta, tó bá ṣe lé ká wá, ká lè tẹ̀tẹ́ ṣe é sí.

Rárá, mi ò mọ àmì ìràwọ̀ mi, ṣùgbọ́n mo máa ń gbọ́ tí àwọn èèyàn máa ń sọ̀rọ̀ nípa àmì ìràwọ̀, ṣùgbọ́n èmi ò tíì ráyè à ti mọ temí torí pé mi ò ráyè wo orí torí pé mi ò dẹ̀ mọ̀ bí wọ́n ṣe máa ń wò. Torí ẹ́ ni mi ò ṣe ráyè wo tí mi ò dẹ̀ mọ àmì ìràwọ̀ mi látijọ́ yìí.

Bẹ́ẹ̀ni, mo ti fún àwọn èèyàn ní ẹ̀jẹ̀ rí. Bí àwọn tó bá nílò ẹ̀jẹ̀ tí ẹ̀jẹ̀ tèmi bá dẹ̀ bá tí wọ́n mu, mo ti fún wọn rí ní ilé ìwòsàn àti ilé ìtọ́jú. Mo ti ṣe é dáadáa, kì í ṣe ẹ̀ kan, kì í ṣe èmẹ́jì tàbí ẹ̀ẹ̀mẹta. Mo ti ṣe é lórísìíríṣìí tí mo ti fún àwọn èèyàn ní ẹ̀jẹ̀. Àwọn tó bá nílò ẹ ní ilé ìwòsàn tàbí ilé àyẹ̀wò, àwọn yẹn ni mo ti fún ní ẹ̀jẹ̀ dáadáa.

Ọ̀nà pọ̀ tí mo ṣe máa ń rí ìpèsè àwọn ohun èlò. Àkọ́kọ́ ni wípé tí mo bá fẹ́ju, mo máa ń lọ sọ́jà lọ ra. Màá dẹ̀ pinu wípé màá mú owó dání lọ sọ́jà tí màá fi ra àwọn ohun èlò tí mo nílò tí mo fẹ́ kó sí inú ilé. Bẹ́ẹ̀ ni mo ṣe máa ń pèsè àwọn ohun èlò tí mo bá nílò nínú ilé.

Kọ̀mpútà oríṣi méjì ni mo ní. Mo ní ẹyọ̀ kan tó jẹ́ bí i Dell, mo sì ní ìkejì tó jẹ́ bí i HP. Irú àwọn kọ̀mpútà méjì tí mo ní yẹn, mo dẹ̀ máa ń lo méjèèjì ní oríṣìíríṣìí ọ̀nà. Màá ń lo ẹyọ̀ kan ní bóyá tí màá fẹ́ ṣeré ọwọ́, ìkejì ni tí mo bá fẹ́ ṣe iṣẹ́, iṣẹ́ tó pọ̀. Bẹ́ẹ̀ ni mo ṣe pín àwọn kọ̀mpútà mi, bí mo ṣe máa ń lò ó nìyẹn.

Bẹ́ẹ̀ni, mo máa ń ṣiṣẹ́ láti ilé ní ìgbà mìíràn, torí pé ìgbà mìí àwọn ọ̀gá ibiṣẹ́ mi máa sọ pé kí n má wà sí ibiṣẹ́, pé kí n ṣiṣẹ́ láti ilé torí iṣẹ́ tí mo bá fẹ́ ṣe kò ní pọ̀ lọ títí. Ó dẹ̀ jẹ́ nǹkan tí mo lè ṣe láti orí ẹ̀rọ ayara bí i àṣà tèmí láti inú ilé, nǹkan tó máa ń mú mi kí n máa ṣiṣẹ́ láti inú ilé ní ìgbà mìíràn léléyii.

Ètò ìdárayá mi pín sí ọ̀nà, ọ̀nà púpọ̀. Ìgbà mí mo lè sáré lọ kí n sáré bọ̀. Ìgbà mí dẹ́ni mo lè lọ gbá bọ́ọ̀lù aláfẹsẹ̀gbà. Ìgbà mí dẹ́ni mo lè lọ gbá bọ́ọ̀lù alápẹ̀rẹ̀. Ìgbà mí dẹ́ni náà mo ti lè gbá bọ́ọ̀lù àfọwọ́gbá. Ètò ìdárayá mi pín sí ọ̀nà tó pọ̀. Kìí n ṣe ọ̀nà kan ni mo máa ń gbà ti ṣe eré ìdárayá.

Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn láti má a pín oúnjẹ mi pẹ̀lú àwọn èèyàn, àgàgà àwọn èèyàn tí mo bá mọ̀, àwọn ọ̀rẹ́ mi, àwọn ẹbí, àwọn ará, àwọn òṣìṣẹ́, àwọn t'ajọ máa ń ṣiṣẹ́ ní ibi iṣẹ́. Mo fẹ́ràn láti má a pín oúnjẹ torí ó sàfihàn ìfẹ́, ó sàfihàn ìṣọ̀kan, ó sàfihàn àwọn nǹkan gidi láàrin ara wa àti, àti ìfọwọ́sowọ́pọ̀. Àwọn nǹkan tó sàfihàn kí wọn má a pín oúnjẹ yẹn torí díẹ̀ yìí mo fẹ́ràn láti má a pín oúnjẹ mi pẹ̀lú àwọn ọ̀rẹ́ mi.

Rárá, mi ò bẹ̀rẹ̀ ìrànwọ́ láti ọ̀dọ̀ olùṣètò èrò rí, àmọ́ mo ní àwọn èyàn àbí àwọn ọ̀rẹ́ tó ti bẹ̀rẹ̀ ìrànlọ́wọ́ láti ọ̀dọ̀ àwọn olùṣètò èrò rí. Àmọ́ èmi, mi ò ṣe rí, ṣùgbọ́n mo ní àwọn ọ̀rẹ́ tó ti bẹ̀rẹ̀ ìrànlọ́wọ́ kan tàbí méjì bí i owó, bí i oúnjẹ, tan ti bẹ̀rẹ̀ àwọn ǹkan bẹ́ẹ̀rẹ̀ lọ́wọ́. Olùṣètò èrò rí.

Ibi tí mo fẹ́ràn àti máa lọ jù óun ni ibi iṣẹ́. Ìgbà mìíràn dẹ̀ ni mo máa n fẹ́ràn àti lọ boya ibi tí máa ti lè ṣe eré ìdárayá. Ìgbà mii dẹ̀ ni ibi tí mo lè ti gbé irin tí gbogbo egungun mi máa dìde. Ibẹ̀ ni mo fẹ́ràn àti máa lọ. Ibi tí máa ti gbérin àkọ́kọ́ ni ibi tí mo lè ti gbérin. Ìkejì ni ibi tí máa ti ṣe eré ìdárayá tí gbogbo ara mi máa fúyẹ́. Ìkẹta dẹ̀ ni ibi iṣẹ́ torí mo mọ̀ pé mo má a ṣe iṣẹ́ dáadáa.